Ẹ̀n tí n bá ti n jẹun, mo má n kíyèsi wípé ẹnu mi ò dùn. Táa má ní àwọn ènìyàn tó wà ní àyíká mi lára, mo ma ń rọra jẹun mi kìn jẹ́ kí ẹnu mi pariwo. Tín bá dè ṣe n jẹun, mo ma ń ṣọ́ra láti máa kíyèsi wípé oúnjẹ o jábọ́ sí mi lára bí kò jábọ́ sí orí tábìlì tàbí sí ilẹ̀. Mo dè máa n ṣe akíyèsi wípé oúnjẹ òún náà mi fi ojú kòkòrò bá pé kò pọ̀jù.

Ẹni tí máa ti jẹun tí máa sì yó, tó un jẹun sè kò tí mi le parí rẹ. Mo ma n fẹ́ pín pápá jùlọ tí àwọn èèyàn tó bá fẹ́ oúnjẹ sì bá wà ní àyíká mi. Ehn, kíi ṣe gbogbo ìbànú mo máa pín oúnjẹ jẹ, tí oúnjẹ òhún bá ti jẹ́ èyí tó máa yó mi, mi ni ì fẹ́ pín jẹ, mi ni ì fẹ́ fún èèyàn lára rẹ̀.

Tí mo bá ti fẹ́ mú àwọn èrò tuntun wá, mo máa ń ronú sí gidi gan, èyí tó bá ti wá sí ọkàn mi. Níbo tí púpọ̀ bá ti wá sọ́kàn mi, mo máa joko, mo sì máa ronú náà si. Èyí tó bá ti, a, wúlò jùlọ ni mo máa mú wá ni mo máa sọ fún àwọn èyàn tó bá ti yẹ kí ó gbọ́. Ìgbà mìíràn náà tí nǹkan ò bá ti wá sọ́kàn mi, mo máa lọ sí orí íńtánẹ́ẹ̀tì, mo máa lọ wá àwọn èrò tuntun tí mi ò mọ̀ ọ́n pá. Mo máa kẹ́kọ̀ọ́ lórí wọn.

Eh, mi kì í sábà lọ bo ẹyín mi mo máà bá tí n bá ti fẹ́ wo bẹ́yẹn mi kì í lọ sí hospital, mo ma wò fúnra mi ní ilé. Mo ma n lo mirror tí bá sì ti rí pé eyín mi ti n ní àwọn nkan tí ó yẹ kó ní, a mo ma wá bí mo ṣe lè tọ́jú rẹ̀ ní orí íńtánẹ́ẹ̀tì.

Rárá, èmi ò ní àwòrán lára. Rárá kì í ṣe ǹkan tí mo kà sí wípé ó dára fún ènìyàn àti fún àgọ́ ara ènìyàn. Mi ò ní àwòrán lára, wọn ò fi kii ṣe ǹkan tí mo rò pé ó bójú mu. Kì í ṣe ǹkan tó bójú mu, kì í ṣe mi rò pé ǹkan tó ṣe ènìyàn láǹfàní ni.

Tí bá ti fẹ́ polówó, pàápàá jùlọ tí ó bá ti je bí ọjà, mo fẹ́ polówó orí social media ni mo máa ń lò. Orí Íńtánẹ́ẹ̀tì mo máa ń lọ sí àwọn ọ̀rẹ́ mi, àwọn tí mo mọ̀ tó máa nílò nǹkan tí mo ń tà ni mo máa ń polówó sí. Mo de ṣé máa ń sọ fún wọn wípé kí wọ́n bá mi polówó náà sí àwọn tó bá ti mọ̀, tó bá tì ń lò nǹkan tí mo ni, tí mo ní, tí mo ń tà.

Àwọn oúnjẹ tí mo mọ̀ bí wọ́n ṣe n ṣe daádaá pọ̀, pàápàá jùlọ àwọn oúnjẹ tó wà ní orílẹ̀èdè Yorùbá. Mọ̀ lè ṣe ẹ̀wà, mo lè gun iyán, mo lè ṣe àwọn oúnjẹ òkèlè tó pọ̀ jù, tó pọ̀ bíi ẹ̀bà tàbí pupuru àbí àmàlà. Àwọn oúnjẹ tí mo lè ṣe dáadáa ni mo lè ṣe ọbẹ̀ ẹ́ran, mo lè ṣe ọbẹ̀ ata, mo lè ṣe ọbẹ̀ ẹ̀fọ́, mo lè ṣe ọbẹ̀ ẹ̀gúsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ẹ̀ tí mo bá ti fẹ́ ṣe idunadúrà, mo máa ń ṣe pẹ̀lú àwọn ará ìdílé mi, àkíṣẹ́ kó àkíṣẹ́ kó láyé yétò yẹn, àwọn tí n ò bá ṣe mọ̀, nìkan ni a máa ń pè wá kó máa bá wa ṣe ayẹyẹ náà. Mo máa ń ṣe ní pẹ̀lú àwọn ìdílé mi, àwọn bí i àwọn bàbá mi àti màmá mi àti àwọn ẹgbọ́n mi àti àbúrò mi àti àwọn ọ̀rẹ́ díẹ̀díẹ̀, à kí n pọ̀.

Tí n bá ti fẹ́ tọ́jú ara mi, mo máa ń jẹun dáadáa, mo máa ń jẹ oúnjẹ tó ṣíṣe fún ara, mo de ṣe máa ń sinmi dáadáa, mo máa ń sùn. Tí bá yẹ́ ṣe ń rọ ara díẹ̀ díẹ̀, mo máa wá àsìkò láti, láti sinmi, mi kì í ṣiṣẹ́ tó pọ̀jùlọ tàbí tó máa pa mi lára. Tí bá yẹ́ ṣe iṣẹ́ tó bá pa mi lára, mo máa wá àsìkò láti sinmi.

A kìí ṣe gbogbo ìgbà ní mo máa ń lo tùràrí. Tí mo bá ti waa n lé tí mo bá jáde, mi kì í ń lo. Àmọ́ tí mo bá ti fẹ́ jáde, tí mo bá ti ń lọ sí òde, bẹ́ẹ̀ ni mo máa ń lo, à, tùràrí. Ìgbà mìíràn tí mo bá ti ń jáde náà, mi kì í ń lo. Tí mo bá ti ń jáde lọ kì í ṣe-- kí ó tó ṣe pàtàkì. Nítòóri tí mo bá ti fẹ́ lọ kí bí ọ̀rẹ́ mi, kì í ń lo. Sugbon tí mo bá ti ń jáde lọ sí ibi iṣẹ́ tàbí lọ sí, à, ìpàdé, mo máa ń lo.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń se ah, oúnjẹ. Àwọn oúnjẹ tí mo le ṣe pọ̀, ah, pàjùlọ àwọn tí wọ́n kọ̀ mí láti kékeré, àwọn yẹn ni mo mọ̀ ṣe dáadáa. Àwọn kan náà wà tí mo, tí mo kọ́ ara mi tàbí tí mo rí ní orí Íńtánẹ́ẹ̀tì tí mo ti fi kọ́ ra, àwọn yẹn náà mo le ṣe. Lákò tan mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní à kùtùkùtù. Mo máa ń jí ní àrọ́ kùtùkùtù, a, kí ojú tó mọ̀ àti kí àkùkọ tó kọ. Tí mo bá ti jí bẹ́ẹ̀ yẹn, mo máa ronú sí bí mo ṣe fẹ́ kí ọjọ́ lọ, bí mo ṣe fẹ́ ṣí ọjọ́ náà. Ìgbà mìíràn na, mo máa ń tètè jí lára kùtùkùtù kí n lè ṣe àwọn kankan kí ilẹ̀ tó mọ́

Eh, mo máa ń sábà lọ sí ọjà láti lọ ra ńkan tó bá ti ṣe pàtàkì tí ó bá ti je ńkan tí ó pọ̀. Mo máa lọ ra ní àdúgbò, ìbà mú tí ó bá ti pọ̀, tí ó bá ti pọ̀. Mo máa lọ sí ọjà torí nkan òwón tó eyí ti wón ń tà ní àdúgbò. Bàbá rè máa ń lo àwọn, ah, ńkan tó wá lọrí internet, tó ti ń tà oja ní orí internet bíi Jumia àti AliExpress àti bẹ́ẹ̀

Tí n bá ti fẹ́ lọ sùn, mo màa n wọ aṣọ tí ó fẹ́lẹ́ kí oòrù má bà mú mi. Pápá jùlọ tí bá ti fẹ́ mú àbí tategun bá ti fẹ́ dáadáa, mo máa wọ aṣọ tó fẹ́lẹ́ kiri gan kí oòru má bà mú mi ní alẹ́.

Eh, mo ga, mo ga díẹ̀, mo ga tó ẹsẹ̀ mẹ́fa, mo ga tó ẹsẹ̀ mẹ́fa àti díẹ̀ jù, jù lọ. Eh, mo, mo ga bẹ́ẹ̀ ni mò ga tó. Ọkùnrin ni mí, so, mo, mo ga bàbá mi ga díẹ̀, bàbá, màmá mi náà ga díẹ̀, ẹ̀mí náà dẹ̀ wá ga, mo ga jù àwọn méjèèjì lọ.

Èmi i sábà ṣ'iná tí mo bá ti mọ ibi tí mò ń lọ, mo máa ń lo, mo máa ń lo google, à map ba ti má lè rí pé mi mọ̀ ọ̀nà tí mo ti ní fún ní ìdáná, mo máa ń bèèrè ọ̀nà ní ọwọ́ àwọn tó wà láyíká àwọn tó wà ní àdúgbò náà tí mo wà.

Rárá, èmi ò ń wọ gíláàsì. Mi nílò rẹ̀. Èmi kì í wọ gíláàsì. Fún kí eyan má a dínran lára, tàbí kí eyaaln má a ṣe ayẹyẹ, mi kì í n wọ gíláàsì. Èmi kì í wọ.

Ijọ́ àbámẹ́ta ni mo fẹ́ràn jùlọ ni, nínú ọ̀sẹ̀. Ijọ́ àìkú ni mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn jùlọ, mi ò sábà fẹ́ràn jùlọ. Ṣùgbọ́n ijọ́ àbámẹ́ta àti ijọ́ etí ni ijọ́ méjejì tí mo fẹ́ràn jùlọ nínú ọ̀sẹ̀.

Ẹ̀ tí máa tì gbágbe nnkan bẹ́ẹ̀ yẹn tí mo máa tìí fi rántí bí ọ̀rọ̀, mo máa ń tí bá ti jẹ́ pé kí n ṣe èmi nìkan ló wà níbẹ̀, nígbà tí mo bo àwọn ọ̀rọ̀ náà, mo máa ń bi àwọn tó wà níbẹ̀ pé ṣé wọ́n rán tí ǹkan tí a gbọ́ tẹ́lẹ̀. Ìgbà mìíràn náà, mo máa ń gbéyànjú láti rán tí àwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn kí ẹ sì rán tí àwọn ọ̀rọ̀ náà.

Bẹ́ẹ̀ni, mo máà ń gbé àpò ẹ̀yìn sí ẹrù tí máa ti fẹ́ gbé bá ṣe pọ̀ àbí tí máa ti fẹ́ lo lápútọ̀pù mi tí máa ti fẹ́ gbé jáde. Mo máa ń gbé àpò ẹ̀yìn, ma gbe si, máa gbé àwọn nǹkan tí o ba ti wulo sínú àpò náà, máa sì gbé àpò náà sí ẹ̀yìn. Àmọ́ tí ẹrù ohun bá ti jù, mi ò ní fẹ́ gbé sí àpò ẹ̀yìn nìkan, mo máa wá àpò mi tí mo lè kó sí.

Mi kì í fẹ́ kí fóònù mi máa gbóná ní gbogbo ìgbà. Tori oo maa n bá bátírì jẹ, mo dẹ̀ tí máa ń ba fóònù náà jẹ. Tí fóònù mi bá ti gbóná bẹ́ẹ̀ yẹn, tí ó bá ti ń gbóná jù, ó ní àwọn nǹkan tí mo máa tẹ̀ lóri fóònù náà. Màá tẹ̀ ẹ́ kí fóònù lè tutù, mo dẹ̀ tí máa fi fóònù mi sílẹ̀ fún ìgbà díẹ̀ kí ó lè tutù kó má bá ba fóònù jẹ torí kò dáa fún fóònù kí ó dẹ̀ tí máa dáa fún ara náà, ara tó ń lo fóònù kí fóònù máa gbóná ní gbogbo ìgbà.

Àti bá ti fẹ́ yan àwọn alábáṣiṣẹ́ pọ̀, àwọn tó bá ti ṣiṣẹ́ náà rí ni wọ́n máa ń wù mí kí n yan. Àwọn tó bá ti dàbi ẹ̣nipé wọ́n maa mọ iṣẹ́ ọ̀un nà jùlọ ni mo máa ń, ni mo máa ń yan. Àwọn tó níí, tó ti ṣe iṣẹ́ jùlọ, tó ti ṣe iṣẹ́ tó pọ̀ jùlọ ní ì, ẹ́, ibòmíní ilé-iṣẹ́ mi àti àwọn tó máa ń ní ṣuuru, tó dẹ́ ṣì mọ̀ ńǹkan tó ń ṣe ni wọ́n á yan.

Ah, èmi kì ń sábà ṣe pizza diẹ ní, ah, ibi iṣẹ́. Ah, kì ń ṣe ǹkan tí mo, ah, tí mo kà sí pé ó ṣe pàtàkì ní ibi iṣẹ́. So èmi kì ń, èmi kì ń sábà ṣe pizza diẹ ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn ìpàdé ní orí fóònù. Ẹ̀ pápa jùlọ tí ó bá sì jẹ́ àwọn tí mo fẹ́ ní ìpàdé pẹ̀lú wà níbi tó jìnnà tí mi o le lọ bá wọn àbí tí wọ́n le lọ bá mi. Ó ma wù mí ká ṣe ìpàdé lórí fóònù árá àwọn ẹ̀ nǹkan tó da fúnni yẹn nípa pàjùlọ ní àwùjọ.

Gbogbo ìgbà ni mo máa ń fọwọ́ ní ojoojúmọ́. Bowo mi bá ti dọ̀tí, tí n bá ti ṣiṣẹ́ tán àbí tí mo bá ti fẹ́ jẹun. Iye ìgbà tí mo máa ń fọ lójúmọ́ pọ̀, o pọ gìdí gan. Ti ọwọ mi bá ti dọ̀tí bẹ́ẹ̀ yẹn, mo máa ń fọwọ́ mi. Tí n bá ti fẹ́ jẹun, mo máa ń fọwọ́ mi. Tí n bá ti lò igbọnsẹ̀ náà, mo máa ń fọ ọwọ́ mi.

Ìgbà mìíràn máa fọnu lẹ́ẹ̀kan, ìgbà míràn è méji. Ẹ̀, tí ǹ bá ti di bẹ́ẹ̀ jẹun tó pọ̀ júlọ, a fẹ́ran fọnu ni ẹẹ́kan. Ìgbà míràn náà ní alẹ́, a máa kàn ọ̀ fi, máa kàn ṣan ẹnu mi pẹ̀lú omi.

Oṣu ikẹyin ni mo fẹ́ràn jùlọ nínú ọdún. Sidín Disẹmba ti àwa yí ni mo fẹ́ràn jùlọ nínú ọdún. O ní ayẹyẹ rẹ máa ń pọ̀ jùlọ, idì niyẹn tí mo fi fẹ́ràn rẹ.

Rárá, èmi ò ní gíláàsì orùn. Kò ní ìwúlò fún mi bí i ṣe ǹkan kan tí mo fẹ́ fi ṣe. Ìdi nìyẹn tí miì fi ni. Éè ní ìwúlò fún mi. Kò ní wúlò fún mi. So èmi ò ìdí nìyẹn tí miì fi ní gíláàsì òrùn. Kò sí ǹkankan tí mo fẹ́ fi ṣe.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tú àwọn nǹkan ju. Àwọn nǹkan tí mo lè túnṣe, pàpọ̀ mọ́ àwọn nǹkan tó bá bàjẹ́ ní inú ilé, mo máa ń tún wọ́n ṣe láti inú orí fóònù náà. Tí ó bá jẹ́ nǹkan tí mo lè tún ṣe, mo máa ń tún ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń sá eré, pàápàá jùlọ ní àárọ̀ kùtùkù, mo máa ń sá eré tàbí tí mo bá ti fẹ́ ṣe nǹkan tó máa gba àgbárà, mo máa ń sáré àmọ́ ó ti ṣe díẹ̀ tí mo ti sáré.

Ẹ àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ nígbà tí mo bá ti ṣe oúnjẹ tán ni, eh, ìgbà mìíràn aju, aago méje tàbí aago mẹ́jọ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Pápá jù lọ ni aago méje. Kilẹ̀ tó ṣúù gidi mo máa n, ọ́ máa n wùmí kí n jẹ oúnjẹ alẹ́ tí n bá ti tetè ṣe oúnjẹ tán bẹ́yẹn. Bíi aago mẹ́fà sí aago méje àti àbí aago mẹ́fà ààbọ̀ tàbí aago méje ààbọ̀ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ṣe ya àwòrán. Mo lè lo ẹ̀rọ ayárabíaṣa fi ya àwòrán. Kì í ṣe nǹkan tó nira bẹ́ẹ̀ yẹn. Ó ṣe pàtàkì kí yan mọ̀ bí a ti ń ya àwòrán, kí yan lè máa ya àwòrán àwọn ǹkan tí o bá ti rí tí o bá ti fẹ́ràn àti kí yan lè máa ya ara rẹ.

Àwọn èdè tí mo fẹ́ kọ́ ni bí èdè Spanish àti àwọn èdè bí Portuguese àti bẹẹbẹ lọ àti Korean àti Japanese ni àwọn èdè tí máa wù mí láti kọ́. Mo máa fẹ́ kọ́ èdè Igbo náà àti èdè Hausa ki n lé màá bá àwọn ènìyàn tó ń sọ èdè náà sọ̀rọ̀ kí n tó.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ ni ti ìparí ọdún àti ọdún Támásí, ní ìparí ọdún àti ní ìbẹ̀rẹ̀ ọdún àti ìtìjọ́ ìbí Jésù. Àwọn tí mo fẹ́ràn jùlọ nìyẹn. Àwọn àjọ̀dún mìíràn náà tí mo tún fẹ́ràn jùlọ ni àwọn kan tó wà ní, tó wà ní àárín ọdún.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò tí a bá ti ní nǹkan láti sọ, tí a bá fẹ́ fi ǹkan hàn àwọn ara wa. A máa ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Ìgbà mìíràn náà tí mo bá ti fẹ́ ra ǹkan lọ́wọ́ ènìyàn, a lè ṣe ìpè fídíò kí ó fi ǹkan tí mo fẹ́ rà hàn mí ní orí fídíò.

Irú kọ̀m̀pútà tí èmi ní ní, tí wọ́n ń pè ní lápútọ̀ọ̀pù, eh, HP ni wọ́n sì ń pè, eh, ó tóbi díẹ̀ kó i3 dẹ́sìnì, ó ṣe pé tí wọ́n ti ṣe irú rẹ̀. Eh, ó dẹ́sìnì, eh, bátìrì náà.

Àwọn kẹ̀kẹ́ kan wà tí mo lè gun àwọn kan sì wà náà tí èmi ò mọ̀ gun atí gun kẹ̀kẹ́ ò ṣòrò títí tí eyan bá ti bẹ̀rẹ̀ sí ní kọ bẹ́ yẹn, eyan mọn, eeyan lè ṣubú lẹ́ẹ̀kan àbí ẹẹ̀méjì, àmọ́ tó bá ti yèyàn lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ yẹn ó ti yèyàn lọ níyẹn.

Ẹn, mọ máa ń kíyèsi láti máa ṣe ètò ǹkan kí ó má bà dàrú, kó jẹ́ kí n lè mọ̀ láti ṣe, ó dẹ máa ń jẹ́ kí iṣẹ́ yára, láti ṣètò iṣẹ́ kí n tó bẹrẹ iṣẹ́ náà, ó máa ń jẹ́ kí ó yára, kó dẹ́ kí ó dàrú mọ́ mi ní ojú.

Bẹ́ẹ̀ni, mo ní ìnetò ààbò kọ̀ǹpútà àmo mì kì í sábà, mi kì í sábà lò nígbàtí. Àwọn, irú àwọn ìbò ààbò kọ̀ǹpútà tí èmi ní ni àwọn tó n síse.

Èmi ò tíì gun ọkọ̀ ojú omi rí. Rárá, mi ò tíì gun ọkọ̀ ojú omi rí. Àmo mọ mi ti rí, àmọ́ èmi ti rí ọkọ̀ ojú omi dáadáa. Mo máa rí ọkọ̀ ojú omi dáadáa. Àwọn mi tì ń gùn rí.